Tí mo bá fẹ́ lọ sùn mo máa ń ka ìwé àyọkà tí mo sì máa ń ka títí tí wón á fi gbé mi lọ. Mo nífẹ̀ẹ́ láti máa ṣe eléyìí nítorí pé ó jẹ́ ìkan lára àwọn ǹkan tó máa ń mú ìdí èèyàn dá gbééré. Nítorí pé àyọkà ó jẹ́ ara àwọn eré ẹm ọmọdé tí wọ́n máa ń fi kọ́ èdè.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jó. Nítorí àsìkò tí mo máa ń jó, ó mọ́ mara mi dá yágíyágí, ó sì máa ń pa gbogbo ìrònú mi rẹ́. Mo fẹ́ràn láti máa jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní òde àríyá. Mo ṣì fẹ́ràn láti máa lọ sí òde dáadáa. Nítorí ijó ó wà lára nǹkan tó máa mọ̀ ọ́pọlọ ọmọ kékeré ji pépé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá. Nítorí pé ìdárayá ó jẹ́ ara àwọn ǹnkan tí ó máa ń mú èèyàn ní okun àti agbára. Tí mo bá ń ṣe ìdárayá, mo máa ń ní, mo máa ń ní èrò pé èmi ni mo lágbára jù, èmi sì ni mo ní okun jù.

Bẹ́ẹ̀ni mo ní ìfọrukọsílẹ̀ ní ilé ìdárayá. Nítorí pé tí mi ò bá forukósílẹ̀, wọ́n a ní gbá mi láyè kí n máa lọ síbẹ̀. Nìsìní lè máa wá sí ibẹ̀ ní ojoojúmọ́. Mo san owó ẹgbẹ̀rún mẹ́ridínlógún láti máa lọ sí ibẹ̀. Owó yìí mo máa ń san ní oṣooṣù. Nítorí, nítorí ìdárayá náà, ilé ìdárayá náà kì í ṣe ọ̀fẹ́. Mo sì fẹ́ràn láti máa lọ sí ilé ìdárayá.

Ní ojoojúmọ́ mi ò lè káyé ìgbà tí mo máa ń wojú àwòrán, nítorí mo fẹ́ràn kí ń máa wo ara mi púpọ̀. Mo ní èrò pé mo rẹwà lọ́kùnrin, mo sì pè ní ọmọ kékeré. Mo máa ń wo ara mi, màá sì máa ya irun mi tí mo bá tì ń wo ara mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí cloudy pẹ̀lú gbogbo àwọn àwòrán mi tó ń bẹ ní orí fóònù mi. Mo sì máa ń fi gbogbo wọn pamọ́ sí orí cloudy. Ìdí tí mo ma n fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé, nítorí ọjọ́ tí fóònù mi bá sọnù àbí tó bá bàjẹ́, mà á lè tètè lọ mú gbogbo àwọn fáìlì mi àti àwọn àwòrán mi padà lórí cloudy.

Ní àsàlẹ láti agogo méje, mo máa lọ sí mọ́sálásí láti lọ jọ́sìn fún Ọlọ́hun. Tí mo bá ti wá ń padà bọ̀ láti mọ́sálásí, mo máa ya ọ̀dọ̀ ìyá alákarà láti ra àkàrà àti búrẹ́dì tí màá fi ṣe oúnjẹ alẹ́. Tí mo bá ti ra àkàrà àti búrẹ́dì, màá ṣẹ̀ padà sílé láti lọ jẹ oúnjẹ alẹ́ mi.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ àǹkárá nítorí pé ó máa ń fúyẹ́ ní ara, kò sì tun fún mo yàn lára tọ́kítọ́kí kì í sì mú ooru, ó má ń dùn wọ ó sì máa ń fúyẹ́ lára. Mo nífẹ̀ẹ́ láti máa wọ aṣọ àǹkárá púpọ̀ jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n gbogbo software tó ń bẹ lórí fóònù mi. Gbogbo ẹ̀ pátápátá ni mo mọ bá ṣe ń lò, gbogbo ẹ̀ sì ni mo mọ wùlò rẹ̀. Gbogbo ẹ̀ sì ni mo máa ń lò ní ojoojúmọ́. Mo máa ń pá rẹ̀ péré péré tí nkankan bá ṣe, mo sì máa ń tun ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ fún ara mi.

Mi ò ní iṣòro kankan tí mò ń kojú. Ọmọ ilé ìwé ni mí. Ọmọ ilé ìwé universíty, òun ni mí. Èmi o tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe débi débi wípé màá máa kojú ṣòro. Beẹ́sì ni èmi o tí ì máa kojú iṣòro kankan. Ìgbàádùn kú làlà ni mo wà báyìí.

Irọ́ o, mi ò ní àwòrán kankan lára o. Ẹ̀sìn wa ò fàyè gbá. Kò sí tọsún náà ẹ̀sìn wa. Bẹ́ẹ̀ sì ni olùbá àwùjọ wa mọ̀ kí ènìyàn má ní àwòrán lára. Ọmọ búrukú ló máa ń ṣe bẹ́ẹ̀. Àwọn ọmọ jàgídí jagan, àwọn ọmọ ita, àwọn lo má a ń ṣe bẹ́ẹ̀

Ìrọ̀rí kan péré ni mo máa ń lò. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ sìré, mi ò ní ìrọ̀rí kankan. Mo ṣẹ̀ṣẹ̀ ra eyọ kan tí mo máa ń lò náà ni. Mo ṣẹ̀ṣẹ̀ ràá ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo ràá ní, mo ṣẹ̀ṣẹ̀ ra ni. Mo rà ní ọjà tí ó wà ní Àkúrẹ́. Ọjà náà wọ́n ń pè ní ọjà ọba.

Bẹ́ẹ̀ni, tí mo bá wà ní láàbù ní ilé ẹ̀kọ́ wa tí a bá ń ṣe àwọn àyẹ̀wò, mo máa ń wọ ìbọwọ́. Nítorí kí èèyàn má lọ kó àwọn àìfojúrí. Ìbọwọ́ máa ń dáàbò bo mi ó m o sì máa ń dáàbò bo gbogbo nǹkan tí mo bá ń fọwọ́ kan.

Mo mọ bí a ṣe ń se ẹ̀wà dáadáa. Bí a ti máa ń se ẹ̀wà ni wípé a ó kọ́kọ́ ṣà gbogbo àwọn ìdọ̀tí inú ẹ̀wà náà kúrò. Ti a bá ti ṣà gbogbo àwọn ìdọ̀tí inú ẹ̀wà náà kúrò, a wà dà á sínú, sínú omi nínú apẹ a wà gbé apẹ náà kaná. Tí a bá ti gbé apẹ náà kaná, a fi iyọ̀ síi, a fi àlùbọ́sà síi, a wà dúró kó fi jìnnà. Tó bá wa dipo ọ̀ tán tí ẹ̀wà náà bá ti rọ̀, tó bá ti rọ̀ tán a wà fi epo àtà atà síi. Epo àtàtà náà ni ó mú kí ẹ̀wà dùn.

Mi ò sì ní bí iṣẹ́. Ọmọ ilé ìwé ni mí, nítorí náà mi ò ní dojú kọ ǹkan. Ọmọ ilé ìwé, ǹjẹ́ tí ọmọ ilé ìwé máa ń ṣe ni pé tó bá ti jí láàrọ̀, yóò lọ sí ilé ẹ̀kọ́, tó bá ti bó ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ rẹ̀, yóò sì darí padà sílé. Tó bá sì tún ti di ọjọ́ kejì, yóò tún pa lọ sí ilé ẹ̀kọ́ láti lọ kọ́ ẹ̀kọ́

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun náà ni eré ìdárayá alá--, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ó jẹ́ ohun tí ó wọ́pọ̀ ní àwùjọ wa, tí gbogbo àwọn ọmọ kékeré sì fẹ́ràn jù. Nítorí pé gbogbo ọmọ kékeré ló fẹ́ dàbí Messi àti Ronaldo.

Bẹ́ẹ̀ni, iṣẹ́ graphic designer ni mò ń ṣe. Mo sì máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn kọ́sítọ́mà mi. Àgàgà tó bá jẹ́ kọ́sítọ́mà tí mo kọ́kọ́ pàdé, màá ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún un kó lè bá máa gbé iṣẹ́ fún mi dáadáa. Nítorí iṣẹ́ ọ̀fẹ́ máa ń fa ojú àwọn kọ́sítọ́mà mo rà á.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn da dá. Mo máa ń lọ sí mọ́sálásí. Mo máa ń lọ sí mọ́sálásí ní àárọ̀, ní ǹkan bí i ago márùn-ún. Mo máa ń lọ ní ọ̀sán ní ǹkan bí i ago kan. Mo máa ń lọ sí-- mo máa ń lọ ní ọ̀sán ní ǹkan bí i ago mẹ́rin. Mo máa ń lọ ní ìrọ̀lẹ́ ní ǹkan bí i ago méje. Mo sì máa ń lọ lálẹ́ patapata ní ǹkan bí i ago mẹ́sàn-án.

Bẹ́ẹ̀ni, mo ti ní irungbọ̀n, mo ti wu àwọn irungbọ̀n kékèké kan, ṣùgbọ́n kò tí pọ̀. Nítorí náà, mo máa ń dáa jọ kí ó lè bá pọ̀. Mi ò kin fẹ́ kí gbogbo àwọn, báábà kí wọ́n máa bámi ge tí mo bá ti lọ gé irun mi. Máá ní pé "ráárá o, ẹ má ge o, ẹ má ge o". Mo fẹ́ dá irungbọ̀n mi sí kí ó lè bá pọ̀ dáadáa.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ rí dókítà. Mi ò kin ṣàìsàn, nítorí náà mi ò kin lọ rí dókítà. Àgbà tí mo ti rí dókítà gbẹ̀yìn, láti ìgbà tí mo ti wá ní ọmọ ọwọ́ láti ọmọ kékeré, mo ti rí dókítà gbẹ̀yìn. Mo ní eegun mo sì ṣepọn, nítorí náà mi ò kin ṣàìsàn.

Iro ọ̀, gbogbo oúnjẹ ni jìjẹ, kò sí oúnjẹ tí mi kò ń jẹ. Mi ò ní àìsàn ìpèlé ara kan sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tó bá ṣààtì ṣe jẹ, mo máa ń jẹ. Ìbá à ṣe ìrẹsì, ìbá à ṣe ẹwà, ìbá à ṣe àgbàdo, ìbá à ṣe àmàlà, gbogbo oúnjẹ mo máa ń jẹ.

Won maa ń fi oṣù mẹ́rin gbáko fún ìsinmi ọdọọdún. Nítorí ìsinmi ṣe pàtàkì fún àwọn òṣìṣẹ́. Ìsinmi jẹ́ ǹkan tí gbogbo òṣìṣẹ́ nílò. Ènìyàn ò lè máa ṣiṣẹ́ kó má sinmi. Ẹmí iṣẹ́ gùn ju ẹ̀mí eyànlọ. Nítorí náà, ìsinmi ṣe pàtàkì.

Mo máa ń ṣètò ìsọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi láti kọ́kọ́ ra nǹkan ohun ìpanu fún wọn. Nítorí pé ohun ìpanu jẹ́ ǹkan tó máa ń mú inú àwọn èèyàn dùn láti sọ̀rọ̀. So, máa wá ń pè wọ́n jọ pé ká má ṣe jà mọ́, ká bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, a sì wá ǹkan táa mọ̀ ṣe tí ó fi mú inú àwa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa. Iṣẹ́ graphic designer tí mò ń ṣe, àti ilé mo ti máa ń ṣe. Mi kò jáde lọ sí ọ́fíìsì láti lọ ṣiṣẹ́ náà. Gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe, ilé mo ti máa ń ṣe. Nísìnyí bàí bàí iṣẹ́ mo ń ṣe báyìí. Bí mo ṣe ń ríkọdi ohùn yìí sílẹ̀, iṣẹ́ náà mò ń ṣe àti ilé ṣi mo sì ti ń ṣe.

Gbogbo ìgbà ni mo máa ń, mo máa ń kọ́ nǹkan tuntun. Ojoojúmọ́ ṣìní mo máa ń kọ́ nǹkan tuntun. Ni òní, olónìí mo tún ti kọ́ nǹkan tuntun. Mo máa ń kọ́ nǹkan tuntun lójoojúmọ́. Òní báyìí nísìnyí mo kọ́ nípa bá ṣe ń lo SQL. Èyí ni language, èyí ni èdè tí wón máa ń fi ń kọ koodu lórí kọ̀m̀pútà.

Ní ìgbà tí mo fi wà ní súkù, mo fẹ́ràn láti máa kọ́ Mathematics. Mò nífẹ̀ẹ́ láti máa kọ́ Mathematics nítorí ó máa ń jẹ́ kí èèyàn lè rọnú àròjinlẹ̀, ó sì máa ń gba kí èèyàn máa ro ọpọlọ. Ìdí nìyí tí mo fi fẹ́ràn Mathematics lọ́pọ̀lọ̀